Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Èmi gẹ́gẹ́ bí ẹni kan, àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni, hm, láti bí ago, bí ago mẹ́sàn-án sókè ní alẹ́. Ìgbà yẹn ni mo fẹ́ràn jù. Ìdí tó jẹ́, ìdí tí mo fi fẹ́ràn rẹ̀ yìí ni wípé àkókò yẹn, mo máa ń múra láti ṣe gbogbo nǹkan tó bá yẹ kí n ṣe kí n tó lọ sùn. Mo mọ̀ pé tí n bá parí gbogbo nǹkan tí ó yẹ kí n ṣe ní alẹ́ yẹn tàbí fún gbogbo ọjọ́ yẹn, mo mọ̀ pé kí n lọ sinmi lókù. Ìgbà tí mo mọ̀ pé mo nífẹ̀ẹ́ àkókò alẹ́ ni ìgbà tí mò ń gbé lọ́dọ̀ ẹ̀gbọ́n mi kan. Ẹ̀gbọ́n mi yẹn, hm, ó jẹ́ alákíkanjú ènìyàn. Wọ́n fẹ́ràn iṣẹ́ gan, kí wọ́n máa ṣiṣẹ́. Ẹnikẹ́ni tó, ẹni tó bá dẹ̀ lọ gbé lọ́dọ̀ ẹ̀gbọ́n mi yẹn, òun náà ò gbọdọ̀ karà bọṣẹ́. Wọ́n máa mú ẹni yẹn ṣiṣẹ́ gidi gan ni. Nígbà tí mò ń sọ yìí, mo wà níbí ọmọdún, boya bí i ọmọ ọdún mẹ́ta dín lógún. Ọmọdé ṣì ni mí nígbà yẹn. Tó bá ti di àárọ̀ báyìí, ẹ̀gbọ́n mi yẹn ló máa wá kanlẹ̀kùn, ló máa jí mi láàárọ̀. Tẹ́gbọ́n mi bá dẹ̀ ti jí mi láàárọ̀ báyìí, iṣẹ́ bẹ̀rẹ̀ níyẹn. Iṣẹ́ tí ẹ̀gbọ́n mi yẹn ṣe, ó máa ń ṣiṣẹ́ kéékì. Ẹ̀gbọ́n mi yẹn máa ń ṣiṣẹ́ kéékì ní ọdún yẹn. Wọ́n dẹ̀ máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀. Wọ́n ní àwọn oníbàárà rẹpẹtẹ. Iṣẹ́ kéékì ni wọ́n máa ń ṣe. Láti-- ní gbogbo ọjọ́ ọ̀sẹ̀ la máa ń sábà fi ṣiṣẹ́. Ẹ̀ẹ̀kọ̀kan la kí ń ṣiṣẹ́ ní òpin ọ̀sẹ̀, ẹ̀ẹ̀kọ̀kan. Tí a bá ti, tó bá ti di àárọ̀ bẹ́ẹ̀ yẹn, tẹ́gbọ́n mi yẹn bá ti jí mi, iṣẹ́ ti bẹ̀rẹ̀ níyẹn. Wọ́n máa bẹ̀rẹ̀ sí ní rán mi iṣẹ́, ọ̀sán àá ṣiṣẹ́. Wọ́n dẹ̀ jẹ́ ènìyàn kan tó jẹ́, ẹ̀gbọ́n mi jẹ́ ènìyàn kan tó jẹ́ wípé tí wọ́n ò bá jókòó, ẹ ò gbọdọ̀ jókòó. Èmi wà nibẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àbúrò wọn. Ṣùgbọ́n ẹ̀gbọ́n mi láwọn ọmọṣẹ́ náà. Wọ́n láwọn ọmọṣẹ́ tó máa wá ń bá wọn ṣiṣẹ́. Ṣùgbọ́n wọ́n kó mi mọ́ àwọn ọmọṣẹ́ yẹn ni. Bi wọ́n ṣe ń ṣe sá àwọn ọmọṣẹ́ yẹn náà niwọ́n ṣe ń ṣe si emi. Èmi ò kọ́ kí n gbowó iṣẹ́ ni. Ẹ̀gbọ́n mi tí mò ń sọ yẹn, tí wọ́n ò bá jókòó, mi ò gbọdọ̀ jókòó. Tí wọ́n ò bá jẹun, gbogbo wa ò gbọdọ̀, a à le sọ pé a fẹ́ jẹun. Tí wọ́n ò bá sùn, a à lè sùn. Àí, ìgbà yẹn iṣẹ́ yẹn pọ̀ fún mi gan ni. Ah! Ojú, ojú wa ń ro mí. Mo wá rò pé a, tó bá jẹ pé ilé mi ni mo wà báyìí, ìyá mi ò ń fún mi ní iṣẹ́ púpọ̀ báyìí. Mo ṣa máa, ah, mo rọ́jú ni gbogbo ìgbà yẹn. Mo rọ́jú gidi gan. Tí n bá ti wá parí gbogbo iṣẹ́ tó yẹ kí n ṣe fún ọjọ́ yẹn báyìí, tí mo jẹ oúnjẹ alẹ́, tí mo fọ̀ bọ́, gbogbo abọ́ tí gbogbo wa fi jẹun, màá wọ yàrá lọ ni. Mi ò tiẹ ní sọ pé mò ń jókòó bá wọn ṣeré ní yàrá ìgbàlejò. Mo máa wọ yàrá lọ ni. Màá lọ, àh, ó máa ti rẹ̀ mí. Tó bá tún yá, ẹ̀gbọ́n mi yẹn á tún ní, "Àh, ìwọ tó ṣe ẹ jẹun tán, kí ló de ti o lọ?" Wọ́ ó pè mí. Ni àkókò ẹ alẹ́, àṣí, àí, àkókò alẹ́ ni mo fẹ́ràn jù tó bá ti di bí ago mẹ́jọ lọ sókè. Àh, inú mi máa ń dùn ni torí mo mọ̀ pé àsìkò ìsinmi ni. Pé, àh, mi ò ní pẹ́, mi ò ní pẹ́ sinmi. Ìgbà yẹn gan tí bá ti wọlé lọ sinmi, tọkọ ẹ̀gbọ́n mi bá dé, ẹ̀gbọ́n, ọkọ ẹ̀gbọ́n mi lè ra ǹkan bọ̀ wá fún wa. Wọn á sì wá gbálẹ̀kùn pé, "Àh, ìwọ náà wá gbá ti ẹ, wá gbá ẹran tań rà bọ̀." Ṣùgbọ́n lákòókò yẹn, ìsinmi yẹn, ó dùn mọ́ mi jù kí n gba ǹkan kan tó ń rà bọ̀ lọ. Ṣùgbọ́n mo sì máa jáde lọ gbà. Tí wọ́n bá ṣe ń gba báyìí, mo wọlé padà níyẹn. Láṣìkò yẹn, àkókò alẹ́ ni mo fẹ́ràn jù. Nísìnyí náà, àkókò alẹ́ ni, àgàgà tí màá ti parí gbogbo iṣẹ́ tó yẹ kí n ṣe fún ọjọ́, lọ́jọ́ yẹn, àh, mo fẹ́ràn àkókò alẹ́ tí màá ti parí gbogbo iṣẹ́ tó yẹ kí n ṣe. Ṣùgbọ́n tí mi ò bá parí iṣẹ́ tí ó yẹ kí n ṣe, o, ọkan mi ò ní balẹ̀. Ṣùgbọ́n tí mi bá ní iṣẹ́ tí mo fẹ́ ṣe mọ́ tí mo ti parí, àkókò, àkókò alẹ́ ni mo fẹ́ràn jù nínú ọjọ́. Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Èmi gẹ́gẹ́ bí ẹni kan, àkókò alẹ́ ni mo fẹ́ràn jù nínú ọjọ́. Mo lérò wípé mo dá àwọn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Màá tún máa rí yín bá.

Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, ṣe o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Rárá o, mi ò rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, ṣùgbọ́n ó pẹ̀lú, ẹ́, ǹkan tó máa wù mi, tó wù mi láti ṣe. Mo du pẹ́ lọ́wọ́ ìjọba, ẹ́, ìlú tí mò ń gbé, ìlú Èkó, nítorí wípé wọ́n ti ra àwọn ẹ̀rọ, ẹ́ẹ́, wọ́n ti ra àwọn ọkọ̀ ojú irin. Mi ò wọ̀ rí, ṣùgbọ́n mo máa rà wọ́n tó wọ̀. Ìjọba wá ti ra ọ̀pọ̀lọpọ̀ àwọn, ẹ́, ọkọ̀ ojú irin tó pọ̀ ju títẹ́lẹ̀ lọ, ṣùgbọ́n ǹkan tó wà níbẹ̀ ni pé ibi tí wọ́n ti ń wọ, tí wọ́n ti ń wọ ọkọ̀ ojú irin yẹn ó jìnnà sí ibi tí mò ń gbé. Mo ṣẹ̀ṣẹ̀ máa wọ mọ́tò lọ ibi ọkọ̀ ojú irin yẹn ni. Fún ìdí yẹn kò pẹ́ mi. Ṣùgbọ́n tí bá máa wọ ọkọ̀ ojú irin, ǹkan tí màá ṣe ni wípé màá wọ̀ tí bá fẹ́ lọ ìrìnàjò. Tí bá fẹ́ lọ ìrìnàjò ni màá wọ̀. Ìrìnàjò tó jìnnà. Ẹ̀hẹn. Ṣùgbọ́n láàárín Èkó, mi ò rò wípé mo lè wọ ọkọ̀ ojú irin. Mo rántí ìgbà tí mò ń, ẹ́, níbí boya bìí ọdún mẹ́wàá sẹ́yìn, mo máa ń rìn sí, mo máa ń rìn sí agbègbè kan tí ọkọ̀, ẹ́, ojú irin máa ń gbà kọjá. Hìhán. Ní ọdún yẹn, àwọn kan wà, wọ́n ò ní, wọn kì í fẹ́-- bóyá wọ́n ò ní owó tó máa fi sanwó ọkọ̀ ojú irin ni o tàbí wọn kì í fẹ́ sanwó ọkọ̀ ojú irin, wọ́n máa wá gun orí ọkọ̀ ojú irin. Orí ẹ̀nà máa wà. Orí ẹ̀nà máa wà títí tó máa fi gbé wọn dé ibi tán, wọ́n máa ń dé ibi tán lọ, àwọn abọ́lẹ̀. Wọ́n dẹ̀ máa ń pọ̀ lórí ọkọ̀ ojú irin yẹn, orí ọkọ̀ ojú irin yẹn máa ń kún. Ṣùgbọ́n ìjọba ò ṣe ǹkan kan síi láti, láti dẹ́kun bí àwọn èèyàn ṣe máa ń gun orí ọkọ̀ ojú irin. Mo ti ẹ gbọ́ lọ́jọ́ kan. Ó kẹ́, ẹ́, bá àwọn èèyàn ṣe máa ń gun ọkọ̀ ojú irin yẹn, mo ríi wípé ẹ̀rù ń bà wọ́n pé kọ́ má ṣe lọ jábọ́ nítorí wọ́n lọ́ ń gun orí ọkọ̀ ojú irin. Ó wá lọ́jọ́ kan, mo gbọ́-- èèyàn kan sọ fún mi pé, èèyàn kàn, àì, ọmọkùnrin, ọmọkùnrin kan ti gun orí ọkọ̀ ojú irin rí, tó jẹ́ pé ìgbà tí ọkọ̀ ojú irin yẹn rán tó ń tẹ̀síwájú, ọ̀, ẹni, ọmọkùnrin yẹn wá jábọ́, ó ṣe kú ni ẹ́. Ó nígbà tó kú, wọ́n, wọ́n wá tú àpo ẹ. Owó wà nínú àpo ẹ, bóńdù owó wà nínú àpẹ, ṣùgbọ́n kò fẹ́ ná. Ó, ó lérò wípé ó máa dára fún wọn láti gun ọkọ̀ ojú irin lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n ó fi ẹ̀mí ara rẹ̀ wéwu ni. Kò bá ti má ṣe bẹ́ẹ̀. Ọlọ́run tẹ̀sáfẹfẹ rẹ̀ rè. Èmi gẹ́gẹ́ bí ẹni kan mi ò wọ ọkọ̀ ojú irin rí o ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ pé mo máa gbádùn láti, mo máa, inú mi máa dùn láti wà nínú ọkọ̀ ojú irin nítorí wípé mo rí ọkọ̀ ojú irin, irin bí, ẹ́, bí, ẹ́, ọkọ̀ tó ṣe tí kò lè ní jàmbá, tí ò le sáré ní jàmbá bí àwọn ọkọ̀ tó kù, bí ọkọ̀ ojú òfuurufú, bí ọkọ̀, hìhán, ọkọ̀ ojú omi. Mo ní ìgbàgbọ́ pé ọkọ̀ ojú irin kò le tètè ní jàmbá. Tó tọ́ dé ni, mo lè ka ẹ̀mí, mi ò lè ka, mi ò, mi ò, mo lè ka ẹ̀mí lò tí mo gbọ́ pé ọkọ̀ ojú irin ní jàmbá rí. Ẹ̀ẹ̀kan dè ni mo gbọ́ rí nígbà tí mo wà kékeré. Fún ìdí yẹn, mo ní ìgbàgbọ́ pé ọkọ̀ ojú irin, ó fi ìyàn lọ́kàn balẹ̀, kò le tètè ní jàmbá. Ara ìdí tó máa fi wù mí láti wọ ọkọ̀ ojú irin nìyẹn. Mo dẹ̀ gbọ́ pé ọkọ̀ ojú irin pé owó tó máa ń gbà láti gbé àwọn èèyàn pọ̀ pọ̀̀ bí ìgbà tí èèyàn bá lọ wọ, ẹ́, ọkọ̀ gangan tó ń gba títì tàbí ọkọ̀ òfuurufú. À, tí n bá ní àǹfààní láti wọ ọkọ̀ ojú irin, màá wọ̀. Tí n bá ní àǹfààní, tì ì bá ní à-- nísìnyí tó tẹ̀ ti jẹ́ wípé ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ti ṣe, wọ́n ti ṣe, wọ́n ti ra àwọn ọkọ̀ ojú irin tuntun tí ó ń ṣe àwọn tó ti pẹ́ tó ti rùn. Ṣùgbọ́n àwọn tó wà lára àwọn tó wà níta sín, wọ́n jẹ́ tuntun. Àwọn ọkọ̀ ojú irin tuntun yẹn dè ló máa wù mí láti wọ̀. Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, ṣe o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Rárá o. Ìdáhùn mi sì ni pé rárá o, mi ò wọ ọkọ̀ ojú irin rí o. Mi ò rìn pẹ̀lú ẹ̀ rí ṣùgbọ́n ó máa wù mí láti wọ̀ tí n bá ní àǹfààní láti rìnrìnàjò pẹ̀lú ọkọ̀ ojú irin. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nran yìí ni, kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé? Mo lérò wípé ǹkan tí ìbéèrè yìí ń láti, ẹ́, ẹni tó kọ ìbéèrè yìí ń gbìyànjú láti béèrè ni pé kókó ẹ̀kọ́ wo ni mo fẹ́ràn jù nígbà tí mo wà ní ilé ìwé. Hmm, nígbà tí mo wà ní ilé ìwé lọ́mọdé, kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ó tóbi pé boya méjì mẹ́ta. Ìkíni, mo fẹ́ràn kókó ẹ̀kọ́ tan ń pè ní, ẹ́ẹ́, Home Economics níbẹ̀ rẹ. Nígbà tí mo wá tó di pé mo ti wà wà ní kíláàsì gíga, mo wá yà bá sí Food and Nutrition, èyí tó jẹ́ ẹ̀ka ní abẹ kókó ẹ̀kọ́ Home Economics. Kókó ẹ̀-- mo tún fẹ́ràn kókó ẹ̀kọ́ Government, tan ń pè ní Government. Mo rántí pé láyé ìgbà tí mo wà ní ilé ìwé, subject ni wón máa ń pè àwọn kókó ẹ̀kọ́ yìí. Ṣùgbọ́n ilé tí mo fẹ́ràn jù yẹn ni Food and Nutrition. Mo tún fẹ́ràn kókó ẹ̀kọ́ tan ń pè ní Literature. Inú ẹ̀ nà tí máa ń kọ́ wa bí, ẹ́ẹ́, wón máa ń kọ́ wa nípa ìtàn kíkọ, èdè Gẹ̀ẹ́sì. Wọ́n ṣà máa ń kọ́ wa lóríṣiríṣi ńbẹ. Mo nífẹ̀ẹ́. Ó dàbí wípé àwọn kókó ẹ̀kọ́ mẹ́ta tí mo fẹ́ràn jù níì. Ṣùgbọ́n Home Economics yẹn ni mo fẹ́ràn jù. Nígbà tí mo ṣẹ̀ bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ gíga tí mo, tí mo, tí mo fi ń ṣe kókó ẹ̀kọ́ Home Economics, mo máa nífẹ̀ e rẹ̀ o. Nínú rẹ̀, wón kọ́ wa bá ṣe ń tún ilé ṣe, bá ṣe ń tún aṣọ ṣe. Bí aṣọ yìí, bí a fẹ́ rán aṣọ pẹ̀lọ́wọ́, ìbẹ̀ mo ti kọ́. Bí wón ṣe ń rán aṣọ pẹ̀lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, aṣọ rírán pẹ̀lọ́wọ́ kò kí ń sú mi. Kò, à, mo fẹ́ràn láti fọwọ́ tun aṣọ, láti fọwọ́ rán aṣọ. Àyà à fi ti mi bá ráyè, màá fọwọ́ rán tó máa, tó máa, tó máa ṣe eré, tó máa dùn wò. Inú kókó ẹ̀kọ́ Home Economics náà mo ti kọ́. Wọ́n kọ́ wa bi won se ń ṣe àwọn oúnjẹ díẹ̀díẹ̀ kan náà nígbà yẹ́n. Hmm, kí ni wọ́n tún kọ́ wa? Wọ́n tún kọ́ wa, wọ́n kọ́ wa bá sé ń tún ilé ṣe, bá ṣe ń sè oúnjẹ, bá ṣe ń fọwọ́ rán aṣọ nígbà yẹ́n. Ìgbà tí mo wà, wà ní ìpele gíga ní ilé ẹ̀kọ́ gíga tí mo wà. Tí èèyàn bá dé ìpele gíga yẹ́n, síniò yẹ́n, wọ́n máa, èèyàn, èèyàn máa wá mú ní abẹ kókó ẹ̀kọ́ tí èèyàn ń ṣe ní Home Economics yẹn. Ẹ̀èyàn a wá mú eléyí tèèyàn fẹ́ràn jù níbẹ̀. Èmi, mo fẹ́ràn oúnjẹ sísè. Mo wá, mo wá darapọ̀ mọ́ kíláàsì kókó ẹ̀kọ́ Food and Nutrition. Ìbẹ̀ náà ti kọ́ wa bí a ti ń sè oúnjẹ, bá ṣe ń tún ilé ìdáná ṣe, bá ṣe, ẹ́ẹ́, wọ́n tún kọ́ wa ká lè ká ní ìmọ̀ nípa irú oúnjẹ tí à ń jẹ, àwọn ànfàní tó wà nínú oúnjẹ yẹn, àwọn vitamins tó wà nínú oúnjẹ yẹn. Ìbẹ̀ ni mo ti kọ́. Inú mi dè máa ń dùn nígbà yẹ́n. Mo máa ń ṣe dáadáa nínú kókó ẹ̀kọ́ ẹ́. Kókó ẹ̀kọ́ yẹ́n ló wa padà jẹ́ kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù. Home Economics ni mo fẹ́ràn jù. Ẹ̀ẹ́, Food and Nutrition (Ounje ati Isaraloore. Kókó ẹ̀kọ́ Food and Nutrition ni mo fẹ́ràn jù nígbà ẹ́n. Títí di èni. Mo fẹ́ràn láti máa dáná. Eh, bí ó ti jẹ́ wípé ìgbà mìíràn iná dída máa ń sú mi, mo sì fẹ́ràn rẹ̀. Agaga tí n bá wá ṣe oúnjẹ yẹn tó dùn, ah! Inú mi á dùn gan. Pé ah! Ó jẹ́ èmi gẹ́gẹ́ bí ẹni kan, tinú mi ò bá dùn tí n bá sè oúnjẹ, oúnjẹ yẹ́n lé máa dùn. Tó bá rẹ̀ mi tí n bá sè oúnjẹ, oúnjẹ yẹ́n lé máa dùn. Ìtàn méjì, ìtàn méjì yẹn ni. Ṣùgbọ́n tí inú mi bá ń dùn ni nígbà tí mo ṣe oúnjẹ tàbí kó rẹ̀ mí jù, oúnjẹ yẹn máa dùn. Ó máa dùn. Mo dupẹ lọwọ́ àwọn olùkọ́ mi tan kọ́ mi b'ọn ṣe se oúnjẹ nígbà tí mo wà ní ilé ìwé gíga nígbà yẹn, àtàwọn tó kọ́ mi ní Home Economics, kókó ẹ̀kọ́ Home Economics tó kọ́ mi nígbà yẹn, tán kọ́ mi b'ọn ṣe ń fi ọwọ́ rán aṣọ, táń kọ́ mi b'ọn ṣe tún ilé ṣe. Inú mi dùn sí wọn. K'Ọlọhun máa bá mi ṣàánú fún wọn. Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé tó wà ní ilé ìwé? Gẹ́gẹ́ bí mo ṣe dáhùn síwájú, kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni Home Economics. Kókó ẹ̀kọ́ Home Economics. Ìgbà tó yá, mo padà yà sí ẹ̀ka, ẹ́ẹ́, ẹ̀ka kókó ẹ̀kọ́ Food and Nutrition níbi tó tán ti n kọ́ wa ba ṣe ń sè oúnjẹ àti àwọn ànfàní tó wà nínú oúnjẹ tí à ń jẹ. Mo lérò wípé mo dáhùn, ẹ́ẹ́, ìbéèrè yìí dáadáa. Ẹ ṣeun lọ́pọ̀lọ́pọ̀.